Ẹ̀, ẹ kaaro, ẹ kaaro, ẹ kaaro, ẹ kaaro. Ẹṣe fún àǹfààní tí ẹ fún mi láti lè tẹ̀ kópa nínú, ẹ́, ẹ́, nínú, ẹ́, kíkọ́ AI ní Yorùbá yìí. Ẹ̀, orúkọ mi ni David Oluwadamilare. Enílọlọ́bọ̀. Ọmọ bíbí ilẹ̀, ilẹ̀ Ogun State ni mí ní ilẹ̀ Nàìjíríà, ní ìpínlẹ̀ Nàìjíríà. Ẹ̀hẹn, ìbílẹ̀ Ogun State, ìpínlẹ̀ Nàìjíríà. Ẹ̀, ẹṣẹ́, ìpínlẹ̀ Ogun náà ni o. Ìpínlẹ̀ Ogun, ìbílẹ̀ Nàìjíríà. Ó ṣàrí bákan bákan, ó lọ́ lẹ́nu bákan bákan. Ẹ̀hẹn, orúkọ tèmi ni David Oluwadamilare lẹ́ẹ̀kan si. Ẹ̀, ìbéèrè mí kẹjọ rèé tí màá máa dáhùn ni èní yìí, èní tí ṣe ọjọ́ kejì nínú oṣù kẹfà. Ọ̀, ẹ́, sorry. Èní tí ṣe ọjọ́ kẹfà nínú oṣù kejì. Ẹ pẹ̀lẹ́, ẹ má bi'nu fún àṣìṣe mi. Tí ṣe ọjọ́ kẹfà nínú oṣù kejì ọdún, ẹgbàá ọdún ó lé ní mẹ́ta márùndínlọ́gbọ̀n, mẹ́rìndínlọ́gbọ̀n, mẹ́ẹ̀dọ́gbọ̀n, which is twenty twenty-six. Ẹ̀hẹn, this, ẹ́, èyí tó n ṣe ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n yìí ni mo fẹ́ sọ, o, ẹ má bi'nu sí mi. Ẹ́, kí ni ìbéèrè yín wí dá lé lórí. Ó ní ṣe o fẹ́ràn coffee tàbí tea? Kí máa parọ́ fún yín o. Kí máa parọ́, kí máa jalè o. Coffee ni mo fẹ́ràn ju tea lọ. Coffee ṣe-- tó, àfi tí ó bá jẹ́ ẹ mọ̀ pé àwọn tea, tea a ní, ó ní, ó ní bí àgbo wà. Àwọn tea bí àgbo, bí àwọn bí Lipton, àwọn bí Top Tea, ìyẹn ni ní orílẹ̀ èdè Nàìjíríà níbí bàyìí o. Ba àwọn ẹ ṣe wà ni ẹ́, Lipton, Top Tea. Ṣùgbọ́n tea, tea, àwọn tea mi tí àwọn èèyàn máa ń pè ní tea, ìyẹn bí àwọn, àwọn tea òní kòkó yẹn. Àwọn yẹn, mo fẹ́ràn àwọn ìyẹn náà. Ṣùgbọ́n, ìmọ̀ ní tí bá ní kí n mú ayò inú méjèèjì, tí wọn bá ní kí n mú ayò kan nínú tí àwọn ní kòkó iyẹn, tea, tea àwọn ẹbí àwọn Bonfita, àwọn Milo yẹn. Tí wọn bá ní kí n mú ayò mi nínú àwọn yẹn o pẹ̀lú tàbí coffee o tàbí, tàbí àwọn tea, àwọn tea kí ni. Bí àwọn tea, ẹ́, àwọn tea olókùn yẹn, àwọn tea alágbo olókùn yẹn. Tó bá jẹ́, ti wọn bá ní kí n mú ayò mi kan nínú mẹ́tẹ́ẹ̀ta, ẹ́ coffee ni màá mú torí coffee tèmi. Ẹ̀mi ń gbádùn coffee lọ́pọ̀lọ́pọ̀ torí coffee ó dùn. Ẹ̀hẹn, àgàgà tí ẹ́ bá fi ṣúgà ṣe. Èmi tí màá fi ṣúgà ṣe nínú tea tèmi ni. Ẹ̀hẹn, màá fi ṣúgà si. Ó dùn ó, ó, e, òórùn ẹ̀ gan. Òórùn ẹ̀ gan, àdídùn ni lọ́, lọ́tọ̀. Òórùn coffee pé o kọ́ bu coffee sínú kí ni o, sínú kọ́ọ̀bù o, o sì fi mílìkì sí i o. A, a mọ̀, e, a mọ̀ bóye ì máa ń, bóye ì máa ń, ó máa ń jẹ́ kí inú mi dùn yàtọ̀ wípé a, coffee ni mò ń mú yìí o. E, inú mi máa ń dùn yàtọ̀, ó sì máa ń, ó máa ń tutù ọkàn mi gan. Ó máa ń tutù ọkàn mi gan, bó ti ẹ gbóná àbí ò gbóná, ó sì máa ń tutù ọkàn mi náà ni láti mú coffee ju pé kí n mú tea lọ. Coffee ti, coffee, coffee jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ ju tea lọ. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ ju tea lọ. Ṣùgbọ́n èyí tí bá máa mú ìṣí tó sì kejì ni màá mú tea òní kòkó. Màá mú tea àwọn òní kòkó yẹn. Ṣùgbọ́n ìdí tí, àwọn tea olókùn bí i tí àwọn yẹn, mi ò fẹ́ràn àwọn yẹn lọ, lọ títí. Ṣùgbọ́n ìyá mi fẹ́ràn àwọn yẹn. Ìyá, ìyá àwọn yẹn láàyò Ìyá mi, e, bẹ́ẹ̀ ni á torí wọ́n ò tíì ṣi ju lé àwọn tó kù yẹn ni. Ṣùgbọ́n ìyẹn làwọn íyẹn làyò wọ́n ṣá. Wọ́n nífẹ̀ẹ́ àwọn yẹn dáadáa. Kò sí nǹkan tí mi ò lè mú tea mi lé, coffee mi lé coffee mi. Coffee náà ló dà pé òun náà ni mo mú gbẹ̀yìn nínú tea tí mo, tea mi torí mo máa ní, màá ya ara wọn bí mẹ́ta lọ́kàn nínú àwọn coffee. Àwọn ẹ máa ní coffee, mílìkì àti ṣúgà. Ẹ̀, wọ́n ń ta ní, ẹ́, àpò kan àbọ̀, àpò, àpò kan, àpò kan àbọ̀, àpò kan àbọ̀. Màá ya ara méjì, màá po, à ki dáadáa. Wọ́n ni màá fi jẹun bóyá bá fẹ́ jẹun ní òwúrọ̀ àbí, a, a, a, òwúrọ̀ náà mo, mo máa ń sábà mú coffee ọ̀hún tí bá fẹ́ mú coffee. Òwúrọ̀ náà mo máa mú coffee, màá fi mílìkì sí i ṣá. Coffee mi gbọ́dọ̀ ní mílìkì nínú rẹ̀, ó sì gbọ́dọ̀ ní ṣúgà nínú. Ẹ̀hẹn, coffee, mílìkì, ṣúgà, a má ṣe po mẹ́tẹ́ẹ̀ta pọ̀ ni ẹ́. A má ṣe ṣe mẹ́tẹ́ẹ̀ta pọ̀ ni. Ẹ̀, ní, mẹ́ta lọ́kàn ẹ̀ wà ní, ní ọ̀dọ̀ mọ́là tí mo ti máa ń ra nǹkan ní ìhà yín. Ẹ ṣé gan fún àǹfààní tí ẹ fún mi láti lè, láti lè ṣàlàyé ara mi, láti lè kọ́ AI bí a ṣe ń sọ̀rọ̀.

Ẹ àkókò yìí, ẹ ó jẹ́ àkókò ọ̀sán ní ìbíbai ní orílè èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ogun ní am, a sì wà ní ago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. That's fifteen minutes after four and then a ti a kí ni time by now? Fifteen minutes after four ní òní ọjọ́ kẹfà oṣù kejì ẹgbàá ọdún ó lé ní, ó lé ní mẹ́rindínlọ́gbọ̀n. Orúkọ mi ni Olúwadámiláré bí a ti ṣe mọ̀ látàárọ̀ tẹ́lẹ̀. Ehn, ehn a ti ṣe wà lórí kíkọ́ AI bí a ti sọ Yorùbá. Ehn kí ló tún kù kà fẹ́ ṣe báyìí? Ó ní ìbéèrè tí ó wà níwájú wa láti ṣe ìdáhùn sí. Kí ni ìbéèrè ọ̀ún? Ó ní ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ó ní ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ehn ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì, kò sí ọwọ́ tí èmi kì í lò. Okay láti, bóyá láti fi kọ iṣẹ́, bóyá láti fi kọ iṣẹ́ ni wọ́n sọ nípa ẹ̀. Ṣùgbọ́n bó bá jẹ́ láti fi kọ iṣẹ́ ni, bí ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí ó ṣe pàtàkì fún mi láti tó kọń dọ̀ìn ń dọ̀ìn láti lò fún èmi. Ọwọ́ ọ̀tún ni mí máa ń lò láti fi kọ iṣẹ́. Ṣùgbọ́n ìgbà mí, ìgbà mí bí ẹnu jọ́ mẹ́ta ìsín, o ṣe níbi gbogbo ìgbà kan tí mo fi ọwọ́ òsì kọ iṣẹ́ nítorí mo kọ orúkọ rẹ mi tẹ́ síbi tí mo dúbú lẹ́ sìí. Nítorí náà mo sì ní lò láti fi ọwọ́ òsì mi kọ iṣẹ́ náà. Ṣùgbọ́n, ehn lẹ́yìn ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì, mo sì le-- ṣùgbọ́n kò dánmọ́rán bí, bí i kó jẹ́ ọwọ́ ọ̀tún ni mo fi kọ iṣẹ́ náà. Ó ń wọ́ bàìbàì. Nítorí náà mo sì ní lò láti fi ọwọ́ ọ̀tún tún kọ kó lè hàn dáadáa. Nítorí eh iṣẹ́ tí mò ń kọ ó ṣe pàtàkì, ó ṣe pàtàkì torí mo fi ń kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ virtual assistant ni bí eh ìrànlọ́wọ́ fún àwọn èèyàn láì orí ayélujára, láì fi ojú rí. Ehn bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ ní ibẹ̀ yẹn. Àti kí ló tún kù tí a fẹ́ sọ lórí ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì? Ehn ọwọ́ tí mò ń fi ń jẹun, ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mò ń fi ń jẹun. Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mò ń fi ń jẹun tí bá fẹ́ ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Bóyá mo fẹ́ dáná ni, mo fẹ́, mo fẹ́ jẹun ṣá, ọwọ́ ọ̀tún ni ọwọ́ tí mo máa ń lò. Ṣùgbọ́n tí èmi bá máa jẹun, bóyá bí òkèlè ni mo fẹ́ jẹ́, màá fọ ọwọ́ ọ̀tún mi, màá dẹ̀ fọ ọwọ́ òsì mi torí mo mọ̀ pé à ní ìgbà kan ní inú, nígbà tí mo bá ń jẹun lọ́wọ́ tí màá nílò ọwọ́ òsì mi fún bóyá mo fẹ́ mú nǹkan kan ni ní inú oúnjẹ àbí bákan bákan. Nítorí náà, ọwọ́ méjèèjì ni mo máa fọ dáadáa kí n tó bẹ̀rẹ̀ sí ní jẹ òkèlè tí mo bá fẹ́ jẹ́. Ehn lẹ́yìn rẹ kí ló tún kù lórí ọ̀rọ̀ ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì? Ó kú wípé eh ọwọ́ wo ni ó ké bóyá ọwọ́ tí ń bá fẹ́ wa ọkọ̀. Bó bá jẹ́ ọwọ́ láti wa ọkọ̀ náà ni, a sì máa lo ọwọ́ ọ̀tún àbí ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì la lè lò fún ìyẹn nítorí eh àti wọ ọkọ̀, ó dá, tí ọkọ̀ bá ti eh dé ìjánu ọkọ̀, ìyẹn brake, ehn brake ni ẹ. Ìmọ̀ tí, tí, tí eh steering ọkọ̀ tó bá ti le, a máa nílò méjèèjì. Ṣùgbọ́n tí ọkọ̀ bá tó wà lórí eré, a máa nílò ọwọ́, ọwọ́ iyìí, kí yìí ọwọ́ ta bá lò náà ni ó máa ṣiṣẹ́ nítorí eh ọkọ̀ akọ́ máa tẹ̀lé. Ó yẹn a ti wà ní, a ti, a ti fẹ́ lẹ́n lẹ̀ nígbà yẹn. Nítorí náà ìbí kí ìyì kí yìí tó bá lò n bẹ́ẹ̀, ẹ ò nílò láti yí eh steering rẹ̀ lọ títí. Bí ó bá ti yí díẹ̀, ó máa dá ẹ lóhùn. Nítorí náà eh ọwọ́, ọwọ́ ọ̀tún àbí ọwọ́ òsì le ṣe ìyẹn. Ṣùgbọ́n bá dẹ́jẹ́ a ti lò balùwẹ̀, ọwọ́ òsì ni èmi máa lò fún ìyẹn, ìyẹn láti ṣe ìgbọ̀nsẹ̀, ọwọ́ òsì ni ẹ. Ṣùgbọ́n láti bo mi sára, ọwọ́ ọ̀tún ni yẹn. Ọwọ́ ọ̀tún mi ṣe, ó ṣe, ọwọ́ ọ̀tún náà ló, ó, ó rọrùn jù láti fi bo mi sára fún èmi ju ọwọ́ òsì lọ. Nítorí ọwọ́ òsì, ìgbà wo ni màá fi bo mi sára? Kò lè ká gbogbo ibi tó yẹ kí n dà mí sí àbí kó mi dé lára mi báyẹn. Nítorí náà mo ṣe máa ń lo ọwọ́ ọ̀sì, ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún ni ọwọ́ tó ṣe, tó ṣe, tó ṣe kókó, tó ṣe gbóògì inú. Ọwọ́ tí èmi máa ń lò láti fi ṣe gbogbo nǹkan tí mò ń bá ń ṣe. Ẹ̀ ṣe fún àǹfààní lá tẹ́ fún mi láti eh wà ní ara àwọn tó jà.

Ẹ̀ka sán, à tun ti padà sí orí ètò láti sọ̀rọ̀ nípá ẹ̀ kókó kan tí wọ́n bá fún wà láti sọ̀rọ̀ lé lórí, láti fi kọ́ Ai bí a ti ń sọ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà ni èmi wà níbí ní ìpínlè̀ Ògùn. Orúkọ tí ẹmi sì ní David Olúwadamílàré, ọmọ ènìlóbò. Ẹ̀, ọmọ ìpínlè̀ Ògùn ni èmi. Èkó sì ni wọ́n bí mi sí. Èkó lọ bí mi sí rí. Èkó náà ni mò ń dagbà sí. Sugbon ìpínlè Ògùn ni mó ti lọ kàwé ìyẹn ìwé. Ìwé ẹ̀kọ́ àgbà ìyẹn tí ilé ẹ̀kọ́ gíga ní unifásitì, ẹ́, àgbẹ̀ ní ìpínlè́ Abẹ́òkúta, ní Abẹ́òkúta ní ìpínlè Ògùn, ní Abẹ́òkúta ní ìpínlè Ògùn. Ìyẹn ibẹ̀ nì ẹmi ti kàwé ẹ̀kọ́ àgbẹ̀. Ọjọ́, nísìnyí ọjọ́ kẹfà nínú oṣù kẹjì tí ṣè ọjọ́ kẹfà nínú oṣù kẹjì ẹgbàá ọdún ò lé ní mẹ́tàdínlógun, mẹ́rìndínló gbòó. Ìyẹn ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ẹ̀, àkókò sì ń sọ wípé ẹ̀ aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́tà á ti fẹ́ bọ́ sí ìrọ̀lẹ́. O kú ìṣẹ́jú mẹ́tà á ti máa bọ́ sí ìrọ̀lẹ́ bí á ti, bí ó ti wà níbí. Ẹ̀, kíló pọ̀n tà bá fẹ́ sọ? Ó ni kókó tọ́ fún wà láti sọ̀rọ̀ lé lórí. Èyí tí ṣe pé irú etí ìgbọ́ wò ni ò máa ń lò? Etí ìgbọ́, irú etí ìgbọ́ wò ni ò máa ń lò? Ẹ̀, etí ìgbọ́ mí ò mọ. Ètẹ́ mọ̀, ètì, ẹ́, ẹ lè sọ àbí ní, níté ẹ́, ẹni, ènìkan ń jẹ etí ìgbọ́, etí ìgbọ́. Irú etí ìgbọ́ wò ni mo máa ń lò? Ẹ̀, mò ì ṣà mọ̀ pé èmi ò, ìbéèrè yẹn ò yé mi dáadáa. Irú etí, etí gbọ́, etí, irú etí ìgbọ́ wò ni ò máa ń lò? Èmi ò mọ. Ìbéèrè yẹn ò yé mi. Ìbéèrè yẹn ò yé mi. Ìbéèrè yẹn ò yé mi lẹ́ẹ́kán bi mosé sọ. Irutí súgbọ̀n, ẹ́, èmi ò ní ìṣòrò etí ṣá. Bí ó bá jẹ́, bí ó bá jẹ́ tó ní ìṣòrò etí ni, èmi ò ní ìṣòrò kankan kọ́. Èmi ò ní ìṣòrò láti má gbọ́, ẹ́, ẹ́, ìṣòrò gidi ní etí. Sùgbọ́n tí ó bá jẹ́ bí àwọn kínì bí headphone lẹ̀ ń sọ̀ lẹ̀ ń pè ní etí gbọ́. Ẹ̀hẹn, mó ní bí, ẹ́, ẹ́, àwọn etí gbọ́ kékèké kan tí wọ́n máa ń tì bò ọ́ ní etí yẹn. Bi earbud lọ máa ń pè ní èdè oyinbo. Ìyẹn ni mo máa ń lò té mi. Ẹ̀, mó ṣì rà ní, ẹ́, ọ̀kẹ́ ọdún tó kọjá ni mò rà. Nígbà tí mò rà laptop mi, mó bẹ̀rẹ̀ kíláàsì data analysis mi. Nígbà ẹni mo rà etí gbọ́ yẹn. Nígbà yen mo rà etí gbọ́ yẹn. Ti mò ṣì ń lò dé sin. Sùgbọ́n kò ṣé original dáadáa, kò ṣé ojùlówó dáadáa. Nítórí ẹ mọ̀ ṣé, mí ò ṣé kín ṣe bẹ́ẹ̀ lò. Lórí, bí, bí ó bá jẹ́ òun ni mò ń lò sin, wọ́n kì, ẹ̀ ni lé gbọ mi. Mí ò ní lè. O màa dà bí pé mò ń rán un sọ̀rọ̀ ni. Lórí náà ni mò ṣé kín lò etí gbọ́ òun. Sùgbọ́n etí kan tí mo rà ní, bi ọdún mẹ́fà sẹyìn. Ìyẹn ni mo rà tí mó gbádùn jù ní gbogbo, ní gbogbo etí, ẹ́, gbogbo etí gbọ́ ti mò tí lò ní gbogbo ayé mi. Íyẹn ni mo rà ni. Íyẹn ni mo rà ní ọdún mẹ́fà sẹyìn. Ìyẹn, ìyẹn ti rí, á, ó ṣì wà nínú ilé gan. Sùgbọ́n bátìrì rẹ̀ ti bàjẹ́. Ǹkan tí mó fi pa tì nìyẹn. Áti wí pé àwọn fóòmù tí wọ́n fi sí bí etí yẹn, àwọn yẹn ò tíi jẹ. Tórí ẹ́ mọ̀ náà mò ṣé pa tì. Yàtọ̀ sí yẹn, wà ó ní, ohun, ohun ẹ máa ń dùn gbù, ó máa ń dùn gbẹ̀mù ni. Imoun ń dùn gbẹ̀mù gidi ni. Ó máa, ó dùn gbọ́ létí gan gidi ni. Mó gbádùn ẹ̀ gan. Mó gbádùn ẹ̀ gan jẹ́, ẹ́, etí ìgbọ́ tí mó gbádùn jù nínú gbogbo etí ìgbọ́ tí mò tí rí. Mí ò rí, mí ò rò pé, mí ò rò pé etí gbọ́ kan wà tí ó lè ní ìdí, mímu oun dùn gbẹ̀mù tó, tó etí ìgbọ́ ì, à, ó, ó, ó, ó, ó jú owó ẹ lọ. Nítórí ìgbà tí mo rà nígbà ẹ́, ẹ́, ẹgbẹ̀rún márùn-ún, ẹgbẹ̀rún márùn-ún ni mo rà. Ẹgbẹ̀rún márùn-ún ni mo rà. Wà ó, òṣìṣẹ́ owó ẹ, òṣìṣẹ́ owó ẹ kódà kan ti bá fún àwọn ọ̀rẹ́ mí kan pé "kọ́ gbọ́ wò". Won mọ̀ pé, à, "wá fún ni, kínì yii kí ń máa mú lọ? Jẹ́ kí ń máa mú kíni etí gbọ́ yìí lọ". Sùgbọ́n, à, ó jú owó ẹ lọ. Mó really, mó really, mó, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Mó fẹ́ràn rẹ̀ dáadáa kódà. Ǹkan, iṣẹ́ gidi lọ ṣé, iṣẹ́ gidi lọ ṣé. Sony, Sony ni orúkọ tó kọ́ sí lára sùgbọ́n èmi ò mọ̀ bóyá Sony gan-an ló ṣé. Sùgbọ́n ó ṣiṣẹ́ dáadáa. Ẹ̀

Ehm, eh, lé, eh, ìbéèrè tí, ìbéèrè ké ké ké ké, bóyá ikẹ dogun tí máa sì dáhùn ní òní rè tí ṣe ọjọ́ kejì inú oṣù, tí ṣe ọjọ́ kẹfà inú oṣù keje ọdún, ìgbà ọdún ó lé ní, ó lé ní mẹ́tàdínlọ́gbọ̀n, mẹ́tàdínlógún, mẹ́rìndínlọ́gbọ̀n, mẹ́ẹ̀dọ́gbọ̀n, eh, ìgbà ọdún ó lé ní, eh, ìgbà ọdún ó lé mẹ́ẹ̀dọ́gbọ̀n. Eh, kí ni ìbéèrè ọ̀hún dá lé lórí? Ó ní báwo ni ó ṣe máa ń ṣe àkópọ̀ fún, àkópọ̀ fún ìrìnàjò? Eh, báwo ni máa ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Ìyẹn bóyá bí mo ṣe máa ń kó gbogbo àwọn ẹrù mi àti bí mo ṣe máa ń ṣe gbogbo àwọn ẹ eh, kò le, kò ṣe nǹkan tó le lọ títí báyẹn ṣá. Eh, bí mo ye máa ń ṣe mọ́kànma, tó bá ti di, eh, ọjọ́, bó bá jẹ́ ọ̀la ni mò ń lọ fún ìrìnàjò báyìí, èní insìn máa ti, okay máa ti kó gbogbo, máa ti kó gbogbo àwọn ẹrù mi tí mò ń kó lọ, máa ti kó gbogbo wọn sílẹ̀. Tó bá dẹ̀ tí di ìdájí, ìdájí ni èmi máa ń rìn ìrìnàjò tèmi. Mi ò kí ń rìn ìrìnàjò mi lójúmọ̀mọ́. Tó bá ti jẹ́ pé ìyẹn ìdájí, a jẹ́ bóyá bí, eh, eh, a jẹ́ bí, eh, bóyá alẹ́, àí ìdá, bóyá bí ìrọ̀lẹ́, ẹhẹn, ìrọ̀lẹ́ tàbí ìdájí. So a jẹ́ pé bóyá mò ń fi òru wọlé àbí mò ń fi, eh, àárọ̀ kùtùkùtù wọlé, eh, bí mo ṣe máa ń rìn ìrìnàjò tèmi ni, eh, ìyẹn ni. Nígbà tí èmi bá ń rìn ìrìnàjò, ìyẹn tó bá jẹ́ pé èmi nìkan, mò ń dá rìn ìrìnàjò ọ̀ún o. Ṣùgbọ́n tó bá jẹ́ àpọ̀, ẹhẹn, ìyẹn ìgbàkígbà tó bá bọ́ sí ni, tó bá bọ́ sáàárọ̀, tó bá bọ́ sáálẹ́, ìgbàkígbà tó bá bọ́ sí, a máa rìn ìrìnàjò ọ̀ún. Mo ye sọ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Damilare, Oluwadamilare, eh, David ẹnilọlobọ, ọmọ ìpínlẹ̀ Ogun ni mí. Èní sì jẹ́ ago mélòó ni a wà báyìí? Eh, ago mẹ́fà kú ìṣẹ́, ogún ìṣẹ́ ju ohun la wà báyìí tí mò ń sọ, tí mò ń ṣe, eh, àṣà, àlàyé ọ̀rọ̀ tí, àlàyé kóko tí wọ́n fún mi láti sọ̀rọ̀ lé lórí ní, eh, ìlẹ̀ ní, eh, ní, kí na ń pé? Ní òní i ṣa. Kílé ni, kí ni, mo sì jẹ́ ọmọ orí ìpínlẹ̀, ìpínlẹ̀ Ogun, ìpínlẹ̀ Ogun ni mo wà ní orílẹ̀ èdè Nigeria. Mo jẹ́ ọmọ, kí ni ó tún kú? Ó ní báwo ni mo ṣe máa ń ṣe àkópọ̀? Nítorí náà, màá kó gbogbo-- kí ìgbà kan gbogbo aṣọ mi mo á fẹ́ kó tán pe tí n bá ń rìn ìrìnàjò. Ṣùgbọ́n bí mo ti ń dàgbà sì mo ń wo pé, irọ̀ o, ẹrù lélèyì o, mi ò fẹ́ gbé gbogbo àwọn ẹrù yẹn. Nítorí náà, mo ti dín gbogbo àwọn aṣọ mi kù. Màá dín wọn kù débi pé bóyá àwọn aṣọ imuròde bí méjì, ìyẹn tí n bá mọ̀ pé màá pẹ́ lọ̀ún àbí ó ṣe é ṣe kí n pẹ́ lọun, mo lè mú bí i aṣọ imuròde méjì. Aṣọ àwọ̀, àwọ̀, àwọ̀ ṣeré, ìyẹn mo lè mú yẹn bí i mẹ́ta sí mẹ́rin pẹ̀lú sókótò pẹ̀lú àwọ̀ tẹ́lẹ̀ mi báyẹn báyẹn. Máa ye ṣá gbogbo wọn mọ́ra wọn níyẹn títítí àbí tọ̀ṣà máa pe bí i iye mélòó kan tó bá máa pẹ́ nínú, nínú ẹrù mi. Kó dẹ, bóyá tó bá di, bó bá di àkókò láti lọ sí jẹ́ ìrìnàjò lọ ìlú oyìnbó ṣá, a mọ̀ bá tún ṣe máa di ẹrù yẹn. Torí ẹrù tì yẹn máa yàtọ̀ sí pé ìrìnàjò láàárín ìpínlẹ̀ ní orílẹ̀ èdè Nigeria nbí. Ìyẹn yìí máa yàtọ̀ torí inú ọkọ̀ òfuurufú la máa wọ̀ báyẹn. Àdá bí bá dé tí wọ inú ọkọ̀ òfuurufú, ibi ìlú tí à ń lọ, a mọ̀, eh, kí ni ojú ọjọ́ wọn máa sọ níbẹ̀. Eh, ẹ́ kò má lọ jẹ́ pé bóyá olótútù lọ máa wà bíi, eh, oní ooru. Bó bá dé ṣe wà náà la ṣe máa di ẹrù ọ̀ún. Bó bá ṣe wà lọ́ùn la ṣe máa di ẹrù ọ̀ún. Ká má lọ dé bẹ́ẹ̀ kò má lọ dipé òtútù wa mú olúwa èèyàn, èèyàn lọ́ ń ṣàárẹ̀ bó ti dé bẹ́ẹ̀. Nítorí ẹ́, èèyàn gbọ́dọ̀ múra gbaradì ní àti orílẹ̀ èdè Nigeria nbí, kí èèyàn tó gba ọun lọ lọ máa, kí èèyàn má lọ máa dojú tí ara ẹ̀ lọ́hun pé, òtútù mú o gbaradì, wó irú aṣọ tó lọ́ ń kó wá bákan bákan. Nítorí náà èèyàn gbọ́dọ̀ ṣe gbogbo ìgbáradì yẹn lórílẹ̀ èdè wa ní Nigeria bí. Lẹ́yìn iyẹn, àfi tí èèyàn ò bá tún fẹ́ jáde lọ́hun lóku. Nítorí tán bá ṣe gbé ẹ wọlé àfi tó bá wọ inú ilé lọ, tó yẹ pé ò jáde mọ́ lóku títí tí, títí tí wọ́n fi ba ẹ wá aṣọ tí ó lè gba òtútù tó máa máa wọ̀ láti jáde. Ẹ̀ṣe.